Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, òun ni oṣù Kejìlá, èyí tí ó jẹ́ oṣù tó gbẹ̀yìn nínú ọdún. Ó jẹ́ àsìkò tí a máa ń ṣe àjọyọ̀ ọdún Kérésìmesì, èyí tí ń ṣe ọjọ́ ìbí Jésù Krístì, ọmọ Ọlọ́run. Ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jù. O máa ń jẹ́ kí n súnmọ́ Ọlọ́run ní àkókò yìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi àmọ́ pẹ̀lú ẹni tí ó bá sún mọ́ mi bíi ìyàwó àfẹ́sọ́nà mi, àbúrò, ẹbí tàbí ará. Mo máa ń gbìyànjú ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń jẹun. Àgàgà ìgbà tí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ò bá jẹun mo máa ń gbìyànjú láti fi oúnjẹ lọ̀ọ́ wípé ṣó máa jẹ.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò tí mo máa ń gbomi sí. Ìdí ni wípé ní ọ̀pọ̀ ìgbà tí iná mọ̀nàmọ́ná bá lọ, tí àárín náà fi gbé omi sínú táǹkì, omi tí a gbà pẹ̀lú òjò, òun ni a máa ń lò títí iná mọ̀nàmọ́ná máa fi dé.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast ní ẹ̀kọkan. Àwọn podcast tí mo máa ń gbọ́ èyí tí ó máa ń mú ọpọlọ wá tí ó máa ń kọ́ni lọ́gbọ́n ní ìmọ̀ àti òye, tí ó máa ń sọ̀rọ̀ nípa ìrírí ayé, tí ó sì máa ń fún ni ní àmọ̀ràn tí ó dára.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ya àwòrán ní ọ̀pọ̀lọpọ̀. Kódà àwọn ọ̀rẹ́ mi àti ẹbí, wọ́n máa ń nífẹ̀ẹ́ kí máa bá wọn ya àwòrán nítorí àwòrán tí bá yà, ó máa ń rẹwà ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí mo fẹ́ràn yíya àwòrán gan, mo sì máa ń farabalẹ̀ tí ń bá fẹ́ ya àwòrán.

Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń lọ ibi iṣẹ́, mo máa ń gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Nígbà mìíràn, nítorí ilé iṣẹ́ mi kò jìnnà sí ibi tí mò ń gbé, àmọ́ ní ọ̀pọ̀ ìgbà tí n bá tètè jí, màá fẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́. Àmọ́ nígbà mìíràn tí n bá pẹ́ jí, màá wọ ayọ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́.

Mo máa ń fẹ́ràn kí n máa jẹ ìpápánu ní ọ̀sán. Mi fẹ́ràn kí n máa jẹ oúnjẹ tó ní agbára. Nítorí àkókò yìí ni mo máa ń wà ní ibi iṣẹ́. Bóyá kí n jẹ ìpápánu àbíké ìrẹsì. Òkèlè jẹ́ nǹkan tí màá ń jẹ ní òwúrọ̀ àti alẹ́. Nítorí náà ọ̀sán, ìrẹsì tàbí ìpápánu.

Ìgbà tí mo sunkún kẹ́yìn, mi ò rántí ìgbà tí mo sunkún kẹ́yìn nítorí ó ti pẹ́ gan an, ó ti pẹ́ gidigidi gan an. Mo fẹ́ lò sọ wípé nígbà tí mo wà ní ọ́dọ̀ ni ọmọ kékeré, òhun ni mo sunkún sẹ́yìn. Bi ígbà tí mò ṣẹ̀, tí àwọn òbí mi sì bá mi wí pẹ̀lú ẹgba àbí ọwọ́, abara àbí ìkó.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Nígbà mìíràn mo máa ń ṣe eléyìí láti fi súnmọ́ àwọn oníbàárà mi láti mọ̀ wọ́n sí láti lè jẹ́ kí ara wọ́n tú yá láti lè maá bá mi rajà. Nítorí àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ kí oníbàárà pẹ́ lọ́dọ̀ èèyàn, kò n jẹ́ kí èèyàn pàdánù wọn.

Mo máa ń tọ́jú ara mi ní gbogbo ìgbà torí ìtọ́jú ara òun ló ṣe kókó. Mo máa ń gbìyànjú láti jẹ oúnjẹ tó dára, tí ó ṣe ànfààní fún ara. Mo sì máa ń gbìyànjú láti jẹun lásìkò torí eléyìí ṣe kókó. Mi ò kí ń mú ìmukúmu èyí tó lè fa ǹkan burúkú sí ara. Mo sì máa ń ṣe eré ìdárayá ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, ó wù mí lọ́pọ̀lọpọ̀ láti ṣiṣẹ́ ní ìlú mìíràn yàtọ̀ sí ìlú tí mo wà eléyìí tí ń ṣe orílẹ̀ èdè mi. Mo fẹ́ràn láti lọ sí ìlú mìíràn, òkè òkun láti lọ ṣiṣẹ́, láti kuro ní àyíká, láti kuro láarin àwọn ọ̀rẹ́, láarin àwọn ẹbí kí n lọ wo bí ìlú mìíràn ṣe rí. Ó ti jẹ́ nǹkan tó wà ní ọkàn aya mi, mo sì mọ̀ wípé láìpẹ́ láijínà, ó máa wá sí imú ṣẹ.

Bẹ́ẹ̀ni, mo ní ìfọ̀rùkọ̀ṣílẹ̀ ní ilẹ̀ ìdáràyà torí mọ̀ mọ̀ pé ilẹ̀ yìí ó ṣe kókó, ó ṣe pàtàkì ní sẹ̀rí wípé eré ìdáràyà ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe ànfàní fún ara, ó ṣe kókó, ó máa ń jẹ́ kí ara gúnrégé, ó máa ń jẹ́ kí eeyàn bọ̀nù àwọn excess calories kúrò ní ara, ìdí nìyí tí èmi fi mú lọ́kùnkúndùn.

Ní ọ̀pọ̀ ìgbà tí n bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Mo máa ń gbọ́ oríṣiríṣi ètò lórí ẹ̀rọ yìí. Àwọn ohun tó ń lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́, ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká ní agbègbè, òun ni mo máa ń gbọ́. Ẹ̀ẹ̀kan kan ni kò maa ń gbọ́ orin ìdárayá bí orin Krìstíẹ́nì àbí orin àbáláyé.